Báwo ni mo ṣe máa ń fọ aṣọ bora nígbà tí mo bá ń sùn? Nígbà tí mo má ń sùn, mo má ń da aṣọ bórí ni. Mo máa ń da aṣọ láti ẹsẹ̀ dé orí mi, màá dẹ̀ sùn báyẹn. Ṣùgbọ́n nígbà mí, nǹkan tí mo máa ń ṣe ni pé mo máa ń fi aṣọ, aṣọ tí mo máa ń fi bora, mo máa ń fọ. Tí mo, tí mo ti wá fọ́, mi ò wá kí ń lo aṣọ bora fi sùn lọ́jọ́ yẹn náà. Nítorí náà, ó jẹ́ nǹkan tí mi ò wá fi máa ń fi aṣọ búra nígbà mí. Ṣùgbọ́n I like aṣọ, aṣọ tí mo máa ń fi búra, I like kó, kó wúwo. Nítorí pé òtútù máa ń mú mi nígbà mí. Pẹ̀lú pé wọ́n tan fáànù sílẹ̀. Àwọn nǹkan yẹn náà ló jẹ́ kí n máa lo fáànù kí n fi sùn, kí n dẹ̀ wá da aṣọ bórí pẹ̀lú aṣọ bora tí mo ní náà.

Ṣé eyín máa ń fọ́ mi? Nígbà mìí eyín máa ń fọ́ mi, ṣùgbọ́n ó ti pẹ́ tí eyín ti fọ́ mi gbẹ̀yìn. Ọjọ́ tí eyín fọ́ mi gbẹ̀yìn, nǹkan tó ṣẹlẹ̀ ni wí pé mo ní àwọn eyín, àwọn eyín kan tó ń hun. Nígbà náà, àwọn eyín, àwọn eyín yẹn wọ́n try láti jáde bọ̀ wọ́n ò wá ríbi jáde dáadáa. Ǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn tí mi ò wá fi, tó tí eyín ò wá fi má fọ́ mi. Nígbà yẹn, mò ń lo àwọn oògùn kan síi kó, kó, kó máa fọ́n mi mọ́. Mò ń lo àwọn oògùn bíi àwọn paracetamol ni mo lò sí àwọn eyín yẹn tó tí ò fi fọ́n mi mọ́. Mo dẹ̀ ló, mo dẹ̀ lo nǹkan tó ń pè ní, àà ṣe mi ò mọ wa rántí orúkọ nǹkan tí mo lò nígbà yẹn. Ǹkan tí mo lò fún eyín yẹn ó jẹ́, ó jẹ́ bíi oògùn eyín àti kínínáà tó ní mẹ́tọ̀ nínú ẹ̀ bá ẹ. Ọ̀ ń sìnsìn, mi ò rọ́ tí orúkọ ẹ̀. Eyin tó máa ń hun nígbà mìí ó máa ń dùn mi, nígbà mìí kò de ní dùn mí mọ́. Ṣùgbọ́n àwọn ò-- ó ti pẹ́ tí eyín ti fọ́n mi, fọ́n mi ó ti pẹ́. Kò jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí náà sí mi bíi ti tẹ́lẹ̀ mọ́. Nítorí pé mo ti wá di agbalàgbà, mi ò lè rí eyín tó máa ń hun mọ́. Ṣùgbọ́n mo máa ń lọ sí àwọn tó máa ń bá eyan wọn bọ eyín, àwọn dọ́kítà tó máa ń báyìí wọn wo eyín, lọ fi ó wá jẹ́ kí n mọ̀ pé óyè, óyè kan máa tọ́jú ohun eyín yẹn lójúmọ́.

Ṣé mo mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí wón ti ń wẹ̀. Láti kékeré ni wọ́n ti kọ́ mi bí wọ́n ṣe ń wẹ̀. Wọ́n máa gbé ọṣẹ, dẹ̀ máa gbé omi, tẹ́ẹ̀yàn máa fi wẹ̀, èèyàn máa gbe lọ sínú ibi tó ti fẹ́ wẹ̀, ilé ìwẹ̀. Màá fi, mo máa ń fi pale pọ̀nmi tí màá fi wẹ̀. Màá dẹ̀ fi kínìsí tí màá fi ṣanra. Màá wá kainkaìn àti ọṣẹ tí màá fi wẹ̀, tí màá fi, tí màá fi mọ́ pada. Ó ti kọ jẹ́ ǹkan tó wà bá yẹn náà, nítorípé, à, gbogbo èèyàn ló mọ bí wón ṣe ń wẹ̀, nítorípé wọ́n ti kọ́ wa láti kékeré. Láti kékeré ni wọ́n ti kọ́ wa láti bí wọ́n ṣe ń wẹ̀. Mo dẹ̀ rántí pé nígbà tí wọ́n ń kọ́ wa bí wọ́n ṣe ń wẹ̀, a máa bẹ̀rẹ̀ láti orí, a dè máa lọ, a dè máa dé ẹsẹ̀. Tá bá fẹ́ wẹ̀, tá bá fẹ́ wẹ̀ kun ká mọ́. Ṣùgbọ́n ó ti èèyàn kí n mọ bí àwọn èèyàn mìíràn wọ́n mọ bó ṣe ń wẹ̀ dáadáa. Wọn mọ bi won ṣe ń wẹ̀ mọ́. Tí wọ́n máa wọ bàthroom, kò ní ju bí ìṣẹ́jú méji àbí ìṣẹ́jú mẹ́ta lọ, wọ́n ti jáde padà, nítorí pé wọ́n ti ṣe bọ́lọ̀bọ́lọ̀. Wọn kàn, wọ́n kàn we àwọn, àwọn, àwọn ǹkan tó wà lára. Wọ́n dẹ̀ jáde láti nu bàthroom. Kò jẹ́ ǹkan tó dáa kàn. Ó jẹ́ ǹkan tí, tí ò dáa. Nítorí náà àwọn bí wọ́n ṣe ń wẹ̀ ní ìlúu wa, a máa ń gbé omi, a dè máa ń gbé ọṣẹ táa máa fi wẹ̀. Nínú omi yẹn náà ó máa ń da kiní antiseptics síi kí ẹ, kí ara èèyàn mọ́ dáadáa. Kí èèyàn má dẹ̀ wọ inú àìsàn nítorí pé èèyàn ò wẹ̀ mọ́, or èèyàn ò mọ bi won ṣe ń wẹ̀ dáadáa wẹ̀.